Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti máa ń tún nǹkan ṣe dáadáa. Tí nǹkan bá bàjẹ́, mo máa ń fẹ́ tùú kí n lè wo àwọn nǹkan tí ó wà nínú ẹ̀. Tí n bá ti tutàn tí mo ti wò, mà lè wá fi ọpọlọ mọ àwọn nǹkan tí mo lè ṣe. Lẹ́yìn ìgbà gbogbo, títú lọ síwájú títú lọ sẹ́yìn, mà padà rí nǹkan mi ṣẹ.

À, èmi ò kí ń gẹ irun rárá o. Mi ò kí ń ṣe ẹni tí ò máa gẹ irun. Èmi máa ń ṣe, máa di irun mi ni. Tí nbá ti di irun, tó bá jẹ́ irun attachment ni mo ṣe, ìgbà mí ì mo máa ń gbe fún oṣù méjì kí n tó tùú, kí n tó sè mí. Ìgbà mí ì mo máa ń gbe fún oṣù mẹ́ta kí n tó tùú, kí n tó sè mí.

Ah! Iṣẹ́ mi kò jẹ mọ́ kí n máa mú èrò tuntun wá, ṣùgbọ́n ìgbà mí tí n bá ń kọjá lé mi, àwọn ènìyàn tó bá mọ irú iṣẹ́ tí mò ń ṣe, yálà tí wọ́n ní ìwàlá kan lórí decoder tánlò àbí kejì, tí wọ́n bá pè mí, mo máa sọ fún wọn pé, "Ǹkan báyibáyi" mo máa ṣàlàyé àwọn nǹkan tí ó yẹ kí wọ́n ṣe so that wọ́n ò ní dojú kọ gbogbo wàhálà yẹn mọ́

A, rárá o. Mi ò ní ẹ̀rọ ìdákẹ́jẹ́ ní inú ìyàrá mi torí pé gbogbo awon nǹkan tí ẹ̀ ń bèèrè yìí, kó n ṣe owó kékeré la fi ń rẹ́ ra. Èmi tó dẹ̀ jẹ́ pé mò ń gbìyànjú láti jẹ́ kí ìgbé ayé ìrọ̀rùn kó wà kó wá nínú ayé mi. Mi ò ní ẹ̀rọ ìdákẹ́jẹ́ nílé mi o.

Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn àti máa jó gan ni. Yálà ni ilé ìjọsìn, yálà ni ibi ayẹyẹ àjọ̀dún. Mo fẹ́ràn láti máa jó torí pé tí bá ti ń jó, gbogbo ìṣòro ǹkan tí mò ń dojú kọ ní àsìkò yẹn miìrántí kankan mọ́.

A, nnkan tí mo máa ń ṣe láṣalẹ̀ mi ni nnkan méjì. Tí mo bá ti dé láti ibi iṣẹ́, mo máa bomi sára, kára mi tutù. Báṣe bomi sára tán, máa jókòó ti ẹ̀rọ alágbèéká mi, màá ma tẹ̀, màá ma wo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí Íńtánẹ́ẹ̀tì kí n tó sùn.

Ibi tí mo máa tí n ra nǹkan ó pọ̀ lóríṣiríṣi. Yálà, mo máa ń lọ sí ọjà, màá lọ ra nǹkan. Ìgbà mìíràn mo lè lọ sí supermarket, màá lọ ra nǹkan. Ó depend, ó dá lórí àwọn nǹkan tí mo bá fẹ́ rà. Àwọn nǹkan tí mo bá fẹ́ rà ló máa jẹ́ ló máa sọ ibi tí mo fẹ́ lọ láti lọ ra nǹkan.

Bẹ́ẹ̀ni o, orí máa ń fọ́ mi. Tí n bá ti ṣe wàhálà jù tí mi ò sinmi, orí yẹn máa ń fọ́ mi. Tàbí tí n bá fẹ́ sùn tí èyàn kan tàbí èyàn kejì tó ń yọ mí lẹ́nu tí yóò jẹ́ kí n rí ọmọ yẹn sùn, orí máa ń fọ́ mi.

Ẹ à ní ilé mi tí mò ń gbé bí bà i. Kò sí ọgbà ṣùgbọ́n kò sí garden nbẹ ṣùgbọ́n a ile wà tí wọ́n mọ búlọ́kù tí wọ́n mọ búlọ̀kù yíká tí wọ́n ń pè ní fence tí wọ́n mọ yíka.

Àà, ọdún tí mo fẹ́ràn jù, tí mo fẹ́ràn jù gan ni ọdún Kérésìmesì nítorí pé inú mi má a dùn. Oríṣìíríṣìí ètò ló má a ń wà ní àsìkò ọdún Kérésìmesì. Ehn, dè mọ̀ pé ọdún yẹn tún jẹ́ àsìkò tí a tún má a bọ́ sí ọdún, ọdún tuntun. Ọdún Kérésìmesì ni mo fẹ́ràn jù láyé mi.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi ṣùgbọ́n, ah, ìtumọ̀ orúkọ mi ẹni agbára gan. Ó dẹ̀ ní ìdí tí a fi fún mi, tí a fi pè mí ní ẹni ìtàn. Orí Adé tẹ̀ni ọ̀la. Wá, a kò ṣe á dédé fún mi ní orúkọ yẹn lásán. Ṣùgbọ́n ó ní ìdí, ó dẹ̀ ní, ó ní ìtàn. Orúkọ mẹ́tẹ́ẹ̀ta yẹn ó ní ìtàn lábẹ́.

Nǹkan tí mo máa ń ṣe ní gbogbo gbà tí mo bá ti fẹ́ sín ni pé mo máa fi ọwọ́ bo ẹnu mi. Ti n ba fẹ́ sín kí má ba fọn ìto sí àwọn ẹlòmíràn. Mo mọ̀ pé ìwà k'eeyan fẹ́ sín ko má fọwọ́ bo ẹnu, ìwà yẹn ò dá rárá, kò lẹ́tọ. So tí n bá ti fẹ́ sín, máa fọwọ́ bo ẹnu láti má jẹ́ kí ìto ẹnu mi kó ta sí ọ̀dọ̀ ẹlòmíì.

Ṣé mo ti lọ sí àgọ́ rí? Mi ò dé àgọ́ rí o. Mi ò, mi lọ gba èyàn kankan lágo. Dípódípóò bóyá máa ní mo lọ bẹ̀ lára. Eléédùá ò jẹ́ kí n rí ogun wàhálà tí máa fi lọ sí àgọ́ olọ́pá rára o. Mi ò dé bẹ̀ẹ̀ri.